Kí ni àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀. Alákọ̀ọ́kọ́ ìdojúkọ tí ó wà jẹ́ nǹkan tí mo máa ń ṣiṣẹ́ le lórí ní ọ̀nà kọ̀ọ̀kan náà láti ríi dájú pé gbogbo àwọn nǹkan tí mo ń ṣe ló tẹ̀síwájú. Ìdojúkọ bíi iná mọ̀nàmọ́ná àti àwọn oríṣiríṣi lo tun wà náà.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi. Gẹ́gẹ́ bí ènìyàn, mo lè máa ń lo ilé yìí láti rí sí àwọn ohun tí ó ṣe pàtàkì sí mi náà nítorí pé, à, ó jẹ́ nǹkan tí ó dára, ó dà jẹ́ nǹkan tí màá ń gbórò sí ní ìgbà gbogbo ènìyàn ní ọjọ́ Jùmọ́ náà.

Ìgbà mẹ́lọ̀ ni ìrìnàjò e lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà wákàtí méjì ìyẹn ní ojoojúmọ́ ìyẹn fún àlọ́ àti abọ̀ ni ó máa ń gbà. Tọ́ dẹ̀ jẹ́ nǹkan tí ó tún dára, tọ́ dẹ̀ ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ẹniyàn. Ìdí nìyẹn tọ́ jẹ́ wí pé kò kí ń jìnná sí ibi tí mọ̀ ń gbé náà.

Ìgbónájẹjẹ, irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ. Ìgbónájẹjẹ tí mo fẹ́ràn nínú yàrá mi, ìgbónájẹjẹ ti òde òní tí wọ́n mọ̀ sí amúlétutù tí àwọn olóyìnbo mọ̀ sí air conditioner. Eléyìí jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nínú ilé, tó dẹ̀ máa ń mú yàrá tutù dáradára, ìdí nìyí tó jẹ́ pé eléyìí ni mo, òun ni mo fẹ́ràn jù.

Kí ni a máa ń jẹ ní òwúrọ̀? Àwon nkán tí mo máa ń jẹ ní òwúrọ̀ ni búrẹ́dì àti tíì. Búrẹ́dì àti tíì jẹ́ ǹkan tí mo fẹ́ràn gidi gidi nítorí pé, ó jẹ́ ǹkan tí ó dára fún àgọ́ ara ènìyàn. Ní òwúrọ̀ mi ò fẹ́ràn láti máa jẹ àwọn oúnjẹ tí ó bá le, àti, ìdí nìyẹn tí mo fi ń jẹ búrẹ́dì àti tíì.

Ṣé ò ní nọ́mbà orílẹ̀? Nọ́mbà orílẹ̀ jẹ́ nọ́mbà kan tí ó ṣe pàtàkì. Mó dẹ̀ ní nọ́mbà yìí lọ́wọ́ gidigidi nítorí pé òun ni mó máa ń pè nígbà tí mó bá nílò láti ṣe àtúnse sí àwọn nkankan tí ó bá damilamu nígbà mì. A, eleyìí de je, nọ́mbà kan tí ó tún ṣe pàtàkì sí i mi naa tí mó dẹ̀ máa ń ní nígbà gbogbo. Sọ wá.

Ṣé o máa ń gbọ́ podcast? Podcast jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo de maa gbọ́ eré yìí ni órekore náà nitọrípé ó jẹ́ ǹkan tí ó dára fún àwọn ènìyàn. Podcast yìí de dára lọ́pọ̀lọpọ̀. Ìdí nìyẹ to jẹ́ pé òun ni mò ma ń gbọ́ nígbà tí o bá wù mí láti ṣe eleyìí nígbà gbogbo.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ dúró ní ìdojúkọjú? À nígbà tí ọkọ̀ bá ṣèṣì ní ọ̀nà, mo mọ bi wọn ṣe ń dá dúró torí pé eléyìí jẹ nǹkan ti ọṣẹ pàtàkì tí ó dẹ̀ yẹ kí gbogbo ènìyàn kí wọ́n mọ̀. Ìdí nì yíí to jẹ wípé nígbà tí ọkọ̀ bá ṣèṣì, mo máa ń lo ọgbọ́n ìmọ̀ àti òye tí mo ní ní orí ọkọ̀ sí láti rí dá dúró.

Ṣé o ma n tẹ́lẹ̀ òfin ìyára ọkọ̀? Òfin ìyára ọkọ̀ jẹ́ àwọn òfin tí ó ṣe pàtàkì tí ó ò de dára kí ènìyàn kí ọ́ má tẹ́ mọ́lẹ̀. Fún ìdí èyí, nígbà tí mo bá lo ojú pópó náà, mo màá n rí dájú pé mo bọ̀ wọ́n fún àwọn òfin yìí, nítorí pé wón jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún ojú ọ̀nà náà.

Nígbàwọ́ ni o fẹ́ran lọ sí ibi orin láti lọ sí ibi orin mo ti lọ sí ibi orin ní ọ̀sẹ̀ tí ó kọjá nígbà tí àwọn ọ̀rẹ́ mi pè mí sí ibi ayẹyẹ kan. Ìgbáyi ni ìgbà kẹ́yìn tí mo lọ sí ibi orin, ó de jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Báwo ni òṣè máa ń ṣe ìdúnàádúrà? Ìdúnádúrà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo de máa ń ṣe eleyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó lè yàn náà nígbà tí mo bá fẹ́ ra àwọn nǹkan ní owó àwọn ènìyàn. Mo maa n je kí won ṣe ìdúnádúrà nípa àwọn kókó dùn àti láti ní àdéhùn lórí àwọn nkan tí mo fẹ́ rà náà.

Báwo ni o ṣe máa ń rìn rìn àjò lọ sí ibi iṣẹ́? Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ àti ó de máa ń fi rú mi dùn. Nọ́ọ̀, mo de máa ń rìn rìn àjò lọ sí ibi iṣẹ́ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Ni àkọ́kọ́, mo máa ń lọ sí ibi tí mo ti máa ń wọ ọkọ̀ iyen nígbà tí mi bá fẹ́ gbé ọkọ̀ láti ilé láti lọ sí ibi iṣẹ́ àti láti bọ̀ wá sí ilé.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù ni orin, orin ẹ̀mí, ìyẹn orin tí àwọn onígbàgbọ́ tí wọ́n ń kọ orin jẹ́ orin kan tí ó dára lópọ̀lọpọ̀ tí ó yẹ kí ènìyàn máa gbọ́ nítorí pé orin yìí máa ń fún ènìyàn ní ìṣipáyá ọkàn. Ó dà máa ń jẹ́ kí ènìyàn ní ọgbọ́n ìmọ̀ ti oye lórí àwọn nǹkan ẹ̀mí náà nìdí ní tí ẹ pé orin yìí ni mo fẹ́ràn.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Owó àfikún jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ẹ máa ń fún àwọn òṣìṣẹ́ nígbà míì nìyẹn eleyi ti wọ́n bá ṣiṣẹ́ ju wakati lo abí. Tí wọ́n bá ṣiṣẹ́ bí i ó ṣe ye kán ṣiṣẹ́, ìgbà mìí mo maa n fún wọn ní owó àfikún lọ́pọ̀lọpọ̀.

Ṣé o fẹ́ràn jíjọ? Jíjọ jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó máa ń Ó jẹ́ nǹkan tí ó máa ń mú inu mi dùn àti láti ṣe àwọn nǹkan kan tí ó tun ṣe pàtàkì sí mi náà. Ídí niyen tó jẹ wipé lóorekóòrè, mo fẹ́ràn láti máa jó nítorí pé ó máa ń jẹ́ kí inú mi dùn gidi gidi.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkọ̀ nígbà tí iṣẹ́ bá pọ̀? Nígbà tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi, mo máa pàrọ̀ ọkan mi ní ọ̀nà tí ó to àti ní ọ̀nà tí ó yẹ. A lè máa ṣe eléyìí dáradára láti rí i pé gbogbo àwọn nǹkan ń tẹ̀síwájú, à ní ọ̀nà tí ó to àti ní ọ̀nà tí ó ṣìyẹ́. Awon ona to si jẹ́ ǹkan tó ṣe pàtàkì.

Ṣé o máa ń wọ ìborùn? Ìborùn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo de máa n wọ eleyìí lórekore. Nígbà tí aaye re bá ṣí sílẹ̀ fún mi láti ṣe boya nígbà tí mo bá fe jáde tí òorun de pọ̀, igbayi ni mo máa n wọ ìborùn nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì kí ènìyàn kí ó ṣe loorekoore.

Àkókò mélòó ni o ń ṣètò ago ìjẹrin? Ago ìjíni mo ṣètò rẹ̀ sí dédé ago márùn-ún àárọ̀. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé mo fẹ́ran láti máa jí há ní kùtùkùtù láti ṣe àwọn iṣẹ́ tí mo ní ṣe kí n tó lọ síbi iṣẹ́.

Ṣé o fẹ́ràn yíyàwòrán? Yíyàwòrán jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gbogbo ìgbà nítorí pé eléyi je nǹkan tí ó dára kí ènìyàn máa ṣe ìdí nìyí tó jẹ́ wípé nígbà tí mo wà ní ilé ìwé eko kékeré ni mo ti ń bẹ̀rẹ̀ sí ní yàwòrán tí ó dẹ̀ jẹ́ nǹkan tí ó múnú mi dùn gidigidi náà.

Ṣé ò ní àwòrán lára? Àwòrán jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, nè, mi ò dẹ̀ ní àwòrán lára. Nítorí pé yíya àwòrán ṣaa jẹ ǹkan tí mi ò, mi ò fẹ́ràn láti ṣe ìdí nìyí tó jẹ́ wí pé, à, mi ò kó ya àwòrán kankan sára. Nítorí pé kí ń ṣe ǹkan tí mo nífẹ̀ẹ́ sí.

Báwo ni ó ṣe máa ń tọrọ àforíjì nígbà tí mo bá ṣe àwọn ènìyàn? Mo máa ń tọrọ àforíjì ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé elèyí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn àti ǹkan tí ó yẹ kí n máa ṣe nígbà tí mo bá ṣe àwọn ènìyàn. Mọdé máa ń bẹ̀ wọ́n tàbí kí n ra ẹ̀bùn fún wọn náà.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ nǹkan tí mo leè ṣe nígbà tí, àwọn, mo ti wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga. Ní, nígbà yen lọ́hùn-ún, mo máa ń ṣiṣẹ́ fún àwọn ọ̀rẹ́ mi àti àwọn akọ̀wé pààpọ̀. Nígbà yen lọ́hùn-ún, to ye pe mi ò dẹ́kìí gba owó lọ́wọ́ wọn náà.

Aṣa wo ni ẹbí rẹ máa ń ṣe? Aṣa tí ẹbí mi máa ń ṣe ni aṣa tí ó dára diẹ̀ nítorí pé wọ́n jẹ́ àwọn èèyàn kan tó máa ń parí ìjà nígbà tí èdè aye'de bá wà láàárín àwọn ènìyàn nínú ẹbí. Aṣa tí a máa ń ṣe ni wípé a máa ń pe ètò láti parí àwọn ìjà yìí ní ọ̀wọ̀ọ̀wọ́.

Báwo ni a ṣe máa rí dájú pé ọjà rẹ dára, ojà mí dára àti ó tún ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Tó dé máa ń mú nù mí dùn náà. Éléyì dè je nkán tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé a ó jẹ́ ǹkan tí ó dára.

Ṣé o ti lọ sí Àgó rí? Àgó jẹ́ ibìkan tí ó ṣe pàtàkì tí mo ti lọ rí, à ní ọ̀nà kánná eto rí. Nígbà tí mo wà ní kékeré, àwọn òbí mi jẹ́ àwọn eniyàǹ tí wọ̀ń dáko. À wọ́n dẹ̀ máa ń dáko sí Àgó ní ibà yìí, mo máa lọ máa bá wọn. Tí ó je pe a máa lò bíi ọjọ́ méjì tàbí ọjọ́ mẹ́ta ká tó padà wá, mo dẹ̀ ti lọ sí Àgó rí dára dára.

Ṣé o máa ń mu coffee níbi iṣẹ́? Láti máa mu coffee níbi iṣẹ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà mí. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó tó dára náà kí ènìyàn máa ṣe. Àmọ́ mo máa ń fi ìkàlẹ̀ ṣe, nítorí coffee máa ń jẹ́ kí ń sùn níbi iṣẹ́. Ìdí nìyẹn tí ó jẹ́ wípé mi ò kí ń mu ní púpọ̀.

Ṣé ò ní aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀ jẹ́ aṣọ kan tí ó ṣe pàtàkì mọ́ dẹ̀ ní ilé yìí, à dáradára nítorí pé ó jẹ́ ǹkan tí inú mi dùn sí. À mọ́ dẹ̀ máa ń lò ó lórè korè náà, nítorí pé ó jẹ́ ǹkan tí à ó ṣe pàtàkì fún mi nígbà tí mo bá fẹ́ wẹ ènìyàn ní odò.

Ṣé o fẹ́ran rin òkè? Àrin rin òkè jẹ́ ǹkan tí àwọn ọmọ fẹ́ran lọ́pọ̀lọpọ̀. Nígbà tí mo ti wà ní kékeré ni mo ti ń fẹ́ran láti máa gun igi. Nípà ìdí èyí, mo máa ń ṣe àwọn ǹkan kan nígbà náà tí ó dẹ́ jẹ́ ǹkan tí ó dára tí ó yẹ kí ènìyàn máa ṣe. Idi nìyẹn tó fa tọ jẹ pé mo fẹ́ran láti máa rin òkè dáradára ó gidi.

Irú fọ́ọ̀nù alágbèéká wò ní ò ń lò? Fọ́ọ̀nù alágbèéká tí mò ń lò ni fọ́ọ̀nù tí àwọn Samsungi tí wọ́n ṣẹ̀ ṣẹ̀ jáde. Fọ́ọ̀nù yìí jẹ́ de jẹ fọ́ọ̀nù kan tí ó ṣe pàtàkì tí ó dẹ dára ná. Fọ́ọ̀nù yìí jẹ́ fọ́ọ̀nù kan tí ó dára tí mo dẹ máa ń lò lórí kórí náà nítorí pé ó jẹ́ fọ́ọ̀nù kan tí ó máa ń múnu mi dùn gidigidi ni.

Ìgbà mélòó ni ó máa ń fọ eyín lójojúmọ́? Mo máa fọ eyín fún ìgbà méjì lójojúmọ́, ẹ̀yìn ní àárọ̀ àti ní àṣálẹ́ kí n tó lọ sùn. Èyí jẹ́ nǹkan tí ó dàbí èlò tí mo máa ń ṣe ní ìgbà gbogbo, láìsí àní-àní lórí rẹ̀, torí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi.

Ṣé o ti ṣìná rí? À láti ṣìná jẹ́ ǹkan tí ó ti ṣẹlẹ̀ sí mi rí. Nígbà tí a, mo ti ṣìná rí, à lọ́pọ̀lọ́pọ̀ ìgbà tó jẹ́ wipé mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí ó bá wà níbẹ̀. À tí ó de jẹ́ ǹkan tí ó tun ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Nígbà wo ni o máa ń fa? Ìgbá ti máa ń fa ni ìgbà tí aye rẹ bá ṣí sílẹ̀ fún mi láti ṣe eléyìí, pàápàá jùlọ nígbà tí mò bá wà nínú ilé. Nítorí pé láti fa jẹ́ nǹkan tió ṣe pàtàkì to yẹ kí ènìyàn máa ṣe, àti láti rí pé gbogbo àwọn nǹkan n tẹ̀síwájú náà ní oorekoore, tó dè jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì náà.

Báwo ni o ṣe máa ń rí lílò àkókò nígbà tí o bá wà nínú ilé? Nígbà tí mo bá wà nínú ilé, mo máa ń rí lílò àkókò yẹn torí pé mo máa ń ṣètò àwọn nǹkan kan tí mo máa ṣe ni. Síṣètò nǹkan jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi. Ìdí nìyẹn tó jẹ́ pé lóre kọ́re, mo máa ń ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe dáradára.

Kí ni àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi pọ̀ díẹ̀. Láàkọ́kọ́, iná mọ̀nàmọ́ná jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Àwọn ẹ̀rọ kọ̀mpútà àti lápútọ̀ùpù dẹ̀ tó jẹ́ ǹkan tí mo máa lò nígbà kúgbà láti rí i dájú pé àwọn iṣẹ́ tẹ̀síwájú ní ọ̀nà tí ó tọ̀nà.

Kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Àwọn nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ò pọ̀ díẹ̀ rẹ̀ nígbà tí mo bá ní ààyè láti ṣe àwọn ǹkankan tí ó tó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn àti àwọn nǹkan tí ó tó ṣe pàtàkì nígbà tí mo bá ní agbára láti ṣe àwọn ètò fún àwọn nǹkan tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ọkọ̀ ojú omi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nígbà tí mo fẹ́ lọ sí ìlú Calabar. Ní ìgbà kẹ́yìn ni mo gun ọkọ̀ ojú omi, tí ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà, àa ínù mi máa ń dùn si dáradára lọ́pọ̀lọpọ̀.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé kọ̀ọ̀kan rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì kí mo lè máa ń dáàbò bo ní ọ̀nà tí tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Ẹ̀, mo fẹ́ràn láti máa lo passwordu àti passkey láti ríi pé mo ti ayé ìkọ̀kọ̀ mi pa, kí àwọn èèyàn kí wọ́n máa ma rí ààyè láti wọ bẹ̀ ṣe àwọn nǹkan tí ò dára náà.

Báwo ni o máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ máa ń ṣe eléyì ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo máa fẹ́ràn láti máa ṣe àjọyọ̀ yìí, ah, ní ọ̀nà tó jẹ́ wípé mo máa pe àwọn ènìyàn kékeré láti ṣe àjọyọ̀.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù lójoojúmọ́? Mo máa ń lo fóònù mi lójoojúmọ́ fún ìgbà tí ó pọ̀ díẹ̀, nítorí pé fóònù mi jẹ́ ǹkan tí mo máa ń lò láti fi ṣiṣẹ́ àti láti fi ṣe àwọn ǹkan kan tí ó tún ṣe pàtàkì ná. Ìdí nìyí tí ó jẹ́ wípé ní ìgbà gbogbo ni mo máa ń lo fóònù mi, àti láti fi láti gba ìpè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ tàbí àwọn oníbàárà.

Báwo ni a ṣe máa yanjú àwọn ìṣòro ọ̀rọ̀ ayárabíàṣá? Àwọn ìṣòro ayárabíàṣá jẹ́ àwọn ìṣòro kan tí ó ṣe pàtàkì. Mọ̀dẹ̀ máa yanjú wọn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo máa rí dájú pé mo lo ọgbọ́n tí mo ní ṣe tàbí kí n pe àwọn ènìyàn tí wọ́n ní ọgbọ́n ìjìnlẹ̀ ní orí rẹ̀ láti ṣe àtúnṣe sí àwọn ìṣòro tí mo bá ní.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Eré ìdánì jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo de máa ń ṣe eléyìí náà ní ona tó àti ní ona to yẹn. Ni ìgbà ìparí ọ̀sẹ̀ tí ó bá sí iṣẹ́ kankan, àì ìbà yẹn ni mo máa ń ṣe eléyìí nítorí pé ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà lóore kóòrè.

Ṣé o fẹ́ràn cofee tàbí tea? Tea ni nǹkan tí mo fẹ́ràn jù nítorí tea dára. Ó de jẹ́ ǹkan tí ó tún ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí èèyàn ìdí ni yẹ́n tó jẹ́ wípé tea jẹ́ ǹkan tí mo fẹ́ràn ní òrékòrè náà àti o dẹ́ dára ní ara ènìyàn. Ó de máa ń fún mi ní okun àti agbára náà.

Ṣé o mọ̀ bí a ti ń ya àwòrán? Yíya àwòrán jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó de jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ náà, ah, nípa ìdí èyí, mo máa ń ya àwòrán, ó de jẹ́ nǹkan tí ó máa finú mi dùn láti máa ṣe náà, mo dè máa ṣe lé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ gidigidi náà.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù jẹ́ ǹkan tí ó tó ṣe pàtàkì díẹ̀. Mo fẹ́ràn oúnjẹ àkàrà tí wọ́n máa ń fi flour àti kiní àgbàdo ṣe. Eleyi je ounje àkàrà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ àti tó dẹ̀ má ń dùn. Ohun ọmọdé má ń fẹ́ràn láti máa ń jẹ nígbà tí mo bá wà ní ibiṣẹ́ lọ́sàn-án.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, nǹkan tí mo máa ń gbọ́ ni orin. Orin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo ò lè fẹ́ràn gẹ́gẹ́gẹ́ gẹ́gẹ́. Ìdí nìyẹn jẹ́ pé nígbà tí mo bá wà nínú ọkọ̀, nǹkan tí mo máa gbọ́ òun ni orin torí pé orin jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa gbọ́ lóòrèkóòrè náà.

Báwo ni n ó ṣe máa ń gbọ́ ọ̀wọ́ àwọn ènìyàn láti gba ọwọ́ àwọn ènìyàn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Ó lè dáduro lórí àwọn ènìyàn tí mo bá fẹ́ gba ọwọ́ wọn, bí i àwọn alábàágbé, àwọn ọ̀rẹ́ tàbí àwọn ènìyàn tí wọ́n bá jù mí lọ. Eléyìí ni mo máa ń ridájú pé mo ma ṣe ní ìbọ̀wọ̀ àti ọ̀nà tí yóò tọ̀nà.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Ẹ̀rọ ayárabíàṣá jẹ́ nǹkan tó ṣe pàtàkì. À mo dẹ̀ ti dúró lílò rẹ̀ rí nígbà tí eléyìí ti mo ní tí ó bàjẹ́ ní ọwọ́ mi nígbà yẹn lọ́hùn. Ìgbà yìí ni ìgbà tí mo dúró lílo ẹ̀rọ ayárabíàṣá, tó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì láti ri dájú pé mo tún ṣe.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá jẹun? Nígbà tí mo bá jẹun, mo ní ìwà tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo máa rí dájú pé mi ò kí ń sọ̀rọ̀, mi ò kí ń jà, mi ò kí ń pariwo, mo dẹ̀ kí ń ṣe àwọn nǹkan tí yóò le jẹ́ kí oúnjẹ kí ó sámọ̀ èèyàn lórí, àwọn eléyìí dẹ̀ nì nkan tí wọ́n ti kọ́ wa nígbà tí mo wà ní kékeré gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o ní aṣọ òtútù? Aṣọ òtútù jẹ́ aṣọ kan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ ní aṣọ yìí lọ́wọ́ nítorí pé ọ̀hun ni mo máa ń lò nígbà tí òtútù bá wà abí nígbà tí ọ̀yẹ́ bá mu náà. Aṣọ yìí jẹ́ aṣọ kan tó nípa tí àwọn olóyìnbo mọ̀ sí sweater. Sweater yìí ni mo máa ń lò lóorèkoórè láti fi pa òtútù nígbà tí òjò bá rọ̀

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Ìkíni lórí fóònù mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì wọ́n dẹ̀ máa ṣe léèlóri kórè náà. Láti ṣe ìkíni lórí fóònù mi jẹ́ nǹkan tí mo máa ń ṣe tí ó dẹ̀ máa ń mú mí dùn. Nígbàtí mo fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀. Eléyìí dẹ́ jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì sí mi náà lọ́pọ̀lọpọ̀.

Irú aṣọ wo ni o féràn? Iru awón aṣọ tí mo féràn wọ̀ ni aṣọ tiwantiwa, ìyẹn aṣọ ìkálẹ̀ tí ó dẹ̀ jẹ́ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún àwọn ènìyàn láti máa wọ̀. Aṣọ yìí jẹ́ aṣọ kan tí ó dára tí ó dẹ̀ máa mú mí ń dùn nà án lóòrèkóòrè, nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára fún mi.

Ṣé o fẹ́ràn wà ní òru? Láti wà ní òru jẹ́ ǹkan tí àà, mo fẹ́ràn láti máa ṣe nígbà tí mo bá fẹ́ sùn nìkan, nígbà tí mo bá fẹ́ kàwé tàbí ṣe àwọn ǹkan tí ó tún ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo máa n rí i dájú pé mo tan iná àmọ́ nígbà tí mo bá fẹ́ lọ sùn. Ìgbà yíì mo fẹ́ràn láti máa wà nínú òru nítorí pe ó dára.

Ìrọ̀rí mélòó ni ò máa ń lò? Nígbà tí mo bá sùn, mo máa ń lo ìrọ̀rí méjì tó jẹ́ wí pé ó máa wà ní orí ibùsùn mi ní ìgbà gbogbo àmọ́ nígbà tí mo bá fẹ́ sùn tó jẹ́ wí pé mo fẹ́ gbé sọ́rí, ẹyọ kan ni mo máa ń gbé sọ́rí nítorí pé eléèyi nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní ìgbàkúùgbà náà tí ó dẹ́ tùn dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé ẹ̀yin máa ń fọ́, ẹ̀yin máa ń fọ́ mi nígbà mi tí mo bá ṣe àwọn iṣẹ̀ tí ó léra díẹ̀ àbí àwọn iṣẹ̀ tí ah ó fi bẹ́ẹ̀ ní àgbárá. Nígbà yí ni ẹyin yín máa ń fọ́ mi. Eléyìí dẹ jẹ́ nǹkan tí ò ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn idí nìyẹn to jẹ pe mo máa wò àwọn iṣẹ́ tí mo máa ń ṣe náà.

Ṣé o mọ bí àwọn ènìyàn ṣe ó máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Ẹ̀rọ ìgbésókè jẹ́ ẹ̀rọ kan tí ó dá lọ́pọ̀lọpọ̀ ohun ni a maa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú rẹ̀ náà. Nítorí pé ẹlẹyi jẹ́ nǹkan tí ò ṣe pàtàkì ní ìgbà gbogbo. Àwọn ẹlẹyi de ma munu mi dùn náà pé mo ṣe àwọn ilé yìí dáradára.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn? Àwọn nǹkan tí ó máa ń mú mi rẹ́rìn pọ̀ díẹ̀. Nígbà tí mo bá wo àwọn eré ìtàgé tí ó máa ń pani lẹ́rìn-ín, nígbà tí mo bá gbọ́ àwọn àlọ́ tí ó máa ń pamí lẹ́rìn-ín, tàbí tí àwọn ènìyàn bá ṣe àwọn kankan tí ó máa ń pani lẹ́rìn-ín, ìgbà yí ni mo máa ń rẹ́rìn-ín. Elédè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe náà.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Àpò ẹ̀yìn jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń gbé eleyii náà ní orekore nígbà tí àyè rẹ̀ bá ṣiṣẹ́ lẹ̀. Mo jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn ẹ̀yìn dáradára tí mo dẹ̀ máa ń jẹ. Nípa ìdí èyí, nígbà tí mo bá nílò láti ṣe eleyii, màá gbé àpò ẹ̀yìn yẹn láti ọjà tàbí láti inú àwọn ṣọ́ọ̀bù náà.

Ṣé o ní gíláàsì oorun? Gíláàsì oorun jẹ́ gíláàsì kan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ ní gíláàsì oorun tí mo máa ń lò nígbà tí mo bá fẹ́ wọnú oorun tàbí nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ náà. Gíláàsì yìí ni mo máa ń lò láti ṣe ìdáàbò bo ojú mi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ ládàrí láti rí dájú pé kò sí ìjàmbá kankan tí ó ṣẹlẹ̀

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Àtúnlo nǹkan jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ́ máa ń ṣe èléyìí náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sìn yẹ. Mo máa rí dájú pé mo ṣe àtúnlo àwọn nǹkan kan tí ó tún ṣe pàtàkì sí mi, àní òrékòórè náà. Nítorí wípé àwọn èléyìí ní nǹkan tí ó ṣe pàtàkì nígbà tí mo bá lọ ra wá láti ọjà.

Báwo ni a ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo de máa ń ṣe eléyi dáadáa ní ọ̀nà ti o tọ́ náà.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọdún ìgbà Kérésìmesì. Ìgbà yí jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó dára.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Àwọn ìpàdé lórí fóònù jẹ́ àwọn ìpàdé kan tí mo máa ń ṣe nígbà gbogbo, náà hẹ́ jẹ́ nǹkan tí ó máa ń múnú mi dùn gidigidi nígbà tí mo bá ń ṣe wọ́n.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Láti pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ jẹ́ nǹkan ti ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì nígbà tí a bá lọ ra nǹkan, a máa n pín owó ní agbọ̀gbárẹ́ láìsí ìjà tàbí àní àní lórí rẹ̀.

Ṣé o ò fẹ́ràn atẹ́gùn? Atẹ́gùn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó de máa n múnù iyan dun nitori pé nígbà kugba tí n bá wà níta. Mo fẹ́ràn láti máa gba àtẹ̀gùn sára iyen ní aṣálẹ́ kí n tó lọ sùn, ó lè jẹ́ ǹkan tí ó dára tó de yẹ kí ènìyàn kí ó máa ṣe ní igbà gbogbo náà nítorí pé ó dára ni.

Ṣé o máa ń jẹun nínú ọkọ rẹ? Láti jẹun nínú ọkọ mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe èléyìí náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà nítorí pé eléyìí jẹ́ nǹkan tí wọ́n máa ń finú mú ìdun. Tọ́dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó dára ni.

Ṣé o mọ n bínú nígbà tí ó bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mi ò kí ń bínú, nítorí pé ibínú jẹ́ nǹkan tí kò dára kí ènìyàn máa ṣe. Ídí nìyẹn to je wipé nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń ri dájú wipé mi ò kí ń bínú. Mo dẹ̀ máa n ṣẹ́ gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà dáradára.

Ṣé o mọ̀ bí a ti gun kẹ̀kẹ́? Láti gun kẹ̀kẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ maa n ṣe eléyìí náà ní oorekoore. À, láti gun kẹ̀kẹ́ dára, mo dẹ̀ mọ̀ bí wọ́n ṣe gun kẹ̀kẹ́, nítorí pé nígbà tí mo wà ní kékeré ni mo kọ́ eléyìí, tí ó jẹ́ wípé mo dẹ̀ mọ̀ bí wọ́n ṣe ń ṣe, ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ dáradára náà.

Ṣé o máa ń mu àwọn ohun mímu protein? Àwọn ohun mímu protein jẹ́ àwọn ohun mímu tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí inú oúnjẹ máa ń dùn sí. Àmó mi ò kí n mu wọ́n, nítorí pé wọ́n jẹ́ nǹkan tí ó máa ń pa àwọn ènìyàn. Nípa ìdí èyí, lọ fà tọ́ri pé àwọn mímu protein jẹ́ nǹkan tí ó fẹ́ràn láti máa mu gẹ́gẹ́ bí ènìyàn.

Kíni máa n jẹ ní ọ̀sán? Ní ọ̀sán, mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ ìpanu. Àwọn oúnjẹ ìpanu yìí jẹ́ àwọn oúnjẹ kan tí ó dára nítorí pé mi ò kí ń ráyè láti jẹ àwọn oúnjẹ tí òwú wo ní ibiṣẹ́. Ìdí nìyí tó jẹ́ wípé mo máa n fi jẹ àwọn oúnjẹ ìpanu yì tí ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún gbogbo àwọn ènìyàn ná.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé? Kí ka àwòrán ilé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ mọ̀ bí wọ́n ṣe ń ka àwòrán ilé dáradára. Éléyìi ni nǹkan tí mo máa ń ṣè láìlaisí àní àní ní orí rẹ̀ nítorí pé ó jẹ́ nǹkan tí mọ̀ kọ́ nígbà tí mo wà ní ìwé ẹ̀kọ́ gíga gegẹ́ bí ènìyàn.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Ilé ìṣẹ̀mbáyé jẹ́ ibìkan tí mo fẹ́ràn láti lọ gidigidi nítorí pé jẹ́ ibìkan tí ó máa ń finú mi jù náà nígbà tí mo bá lọ síbẹ̀. Wọ́n máa ń fún mi ní ìṣèpẹ́aya ọkàn láti láti mọ àwọn ǹkan kan tí wọ́n ti ṣẹlẹ̀ sẹ́yìn náà. À nípa ìdí yìí ló fa tí mo fi máa ń lọ sí ilé ìṣẹ̀mbáyé nítorí ó jẹ́ ibìkan tí ó dára.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Ẹranko ọ̀sìn tí mo ní òun ni ajá. Ajá jẹ́ ẹranko ọ̀sìn kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí pé wọ́n ní ọgbọ́n ìmọ̀ àti òye. Wọ́n de máa ń ṣe ìdáàbòbò ilé náà. Ìdí nì yii tó jẹ́ pé òun ni ẹranko ọ̀sìn kan tí mo máa ń tọ́jú dáradára ti inú mi de máa ń dùn sí lóòrèkóòrè náà láti fi dáàbòbò ara.

Ṣé ó máa ń kọrin kẹ́lẹ́? À kí kọrin kẹ́lẹ́ jẹ́ nǹkan tí ó dára tí ó lè ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dè máa ń ṣe eléyìí ní ọ̀nà nígbà kúùgbà náà. Eléyìí jẹ́ nǹkan tí ó dára tí ó dè máa inu mí dùn. À mo dè máa ń kọrin kẹ́lẹ́ láti fi ṣe ìsọdọ̀tun ọkàn àti láti fi ṣe àwọn nǹkan tí mo tún ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o ti lọ sóde rí? Láti lọ sóde jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dà ti ṣe léyìí, lóòrèkóòrè mo máa ń lọ sóde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Láti lọ sí ibi ayẹyẹ bíi àjọ̀dún tàbí nígbà tí wọ́n bá pe wa sí àwọn ibi ìgbéyàwó náà, àwọn ìgba yii náà mo máa ń lọ sóde, ó dà jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò-ọwọ́ rẹ? Àwọn nǹkan tó wà nínú àpò-ọwọ́ mi jẹ́ nǹkan tí ó pọ̀ dé. Alákọ̀ọ́kọ́, mo máa ń fi káàdì ìṣe sí àpò-ọwọ́ mi torí pé ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Lẹ́lẹ̀ kejì, mo máa ń ri dájú pé mo fi owó síbẹ̀ nítorí pé mo máa ń nílò owó láti fi sí àwọn nǹkan tó ṣe pàtàkì sí mi náà. Ìyẹn ni ìbísẹ́ náà.

Ṣé o mọ bí a ti ń pẹja? Pípẹja jẹ́ nǹkan tí mo mọ bí wọ́n ṣe ń ṣe. Nígbà tí mo wà ní kékeré ni mo kọ́ bí wọ́n ṣe ń pẹja. Bàbá bàbá mi dè jẹ́ ènìyàn kan tí ó kọ́ mi náà. Elèyí dẹ̀ jẹ́ nǹkan tí o máa mú inú mi dùn lórí kórè náà. Ǹjẹ́ pé bí wọ́n ṣe ń pẹja jẹ́ nǹkan tí mo fẹ́ràn dáadára. Ìdí nìyẹn tó jẹ́ pé mo mọ bí wọ́n ti ń pẹja.

Oṣù wo ni, oṣù wo nínú ọdún ni a, ni o fẹ́ràn jù? Ọṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù kejì ọdún yí, oṣù February. Oṣù yìí jẹ́ oṣù kan tí ó dá lọ́pọ̀lọpọ̀ ti inú mújẹ̀ máa ń dùn sí. Alákọ́kọ́ jẹ́ oṣù kan tí a bí mi, ó dẹ̀ jẹ́ oṣù kan tí mo máa ń bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ tí mo máa ń ṣe ní ọdọdún náà.

Ṣé o ti gun alùpùpù rí? Alùpùpù jẹ́ ǹkan tí ó dára. Mo dẹ̀ ti gun alùpùpù rí nígbà tí mo wà ní kékeré. Tí mo bá fẹ́ lọ sí ilé ìwé, ọjà tàbí tí mo bá fẹ́ lọ pọn omi, alùpùpù ni ọkọ̀ tí a máa ń gùn tí a dè máa ń fi lọ síbẹ̀. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára náà lọ́pọ̀lọpọ̀

Kí ni àwọn ohun tí mo fẹ́ràn lọ́ri pizza? Àwọn ǹkan tí mo fẹ́ràn lọ́ri pizza pọ̀ díẹ̀. Alákọ̀ọ́kọ́ mo fẹ́ràn àgbàdo tútù tí wọ́n máa ń ṣe crispies bí i kan, àgbàdo yen nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dè máa ń lò ní oríṣiríṣi ọ̀nà. Nígbà gbogbo náà elédè jẹ́ ǹkan tí ó tó dára kí ènìyàn máa lò.

Ṣe ò fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Láti sí fèrèsé ọkọ̀ kì í ṣe nǹkan tí ó burú jáì, mo dẹ̀ máa ń ṣe eléyìí nígbà mìíràn, àmọ́ láti ṣí fèrèsé ọkọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Nígbà tí òjò bá rọ̀, mi ò kí ń ṣe léyìí, àmọ́ nígbà tí, ah, everywhere bá gúùd, mo máa ṣe eléyìí náà gidigidi.

Ṣe o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ́lẹ̀ òwúrọ̀ ni ìmọ́lẹ̀ tí mo fẹ́ràn jù nítorí pé ìmọ́lẹ̀ yìí jẹ́ ìmọ́lẹ̀ kan tí ó dára ní agbó ènìyàn, ó dè jẹ́ ìmọ́lẹ̀ tí àwọn dókítà sọ̀rọ̀ le lóri pé ó dára fún àwọn ènìyàn gidigidi, tí ó dè dára náà, nígbà yẹn lọ́hùn tí ó dára púpọ̀púpọ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Láti lọ sí ilé oúnjẹ jẹ́ nǹkan tí ó dára, tó dẹ̀ wùn mi láti máa ṣe náà. Rá, nígbà tí mo délé ní ọ̀sẹ̀ tó kọjá tí kò sí oúnjẹ nílé. Ìgba mii nígbà tí mo lọ sí ilé oúnjẹ láti lọ ra oúnjẹ, tí ó de jẹ́ nǹkan tí ó dára láti ṣe nígbà mìí tí ò bá sí oúnjẹ nílé.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Látì gbọ́ ìró àwọn oníbàárà jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mò dẹ máa ń ṣe léè ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Mo máa ń gbọ́ ìró oníbàárà ní orí fóònù, lórí íméèlì tàbí tí a bá ṣe ìpè fídíò náà mo sì máa gbọ́ ìró wọn dáradára.

Ṣé omá ń na ara rẹ? Láti na ara jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe léyìí ní òkúkòrùn náà. À, mo dẹ̀ máa na ara mi dáradára nítorí pé ó dára kí ènìyàn máa ṣe léyìí láti dàjú pé àgọ̀ ara ènìyàn bó sí ipò tí ó dára náà. À nígbàtí mo bá jí ní àárọ̀, ìgbà yíì ni mo máa na ara dáradára náà.

Ṣé o maa n oúnjẹ tó kù? Oúnjẹ tó kù jẹ́ oúnjẹ kan tí mi ò fẹ́ràn láti máa jẹ nítorí pé ó jẹ́ ǹkan tí kò bójú mu. Nígbà tí mo bá ní àwọn oúnjẹ tó kù, mo máa ń dà fún àwọn ẹranko ọ̀sìn mi ní bí ajá, awọ́n ni màá gbé àwọn oúnjẹ yìí fún. Eléyi ni ni mo dè máa ṣe ní òrekoorè náà nítorí pé láti máa jẹ oúnjẹ tó kù jẹ́ ǹkan tí kò dára.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Oúnjẹ tó ní ata jẹ́ oúnjẹ kan tí mọ́ fẹ́ràn. Gẹ́gẹ́ bí ènìyàn, ó de tun jẹ́ ǹkan tí ó dára díẹ̀. To je pe àwọn oúnjẹ yii nì mo máa ń jẹ, nítorí pé nígbà tí oúnjẹ bá ní ata, ó máa ń ṣe ènìyàn ní òore lára náà. Ó dè jẹ́ ǹkan tí ó tun dára fún àgọ́ ara.

Ṣé o máa ń rọrún nígbà tí o bá ń sùn? Nígbà tí mo bá ń sùn, mi ò kí ń rọrún. Láti máa rọrún jẹ́ nǹkan tí kò pọ̀jù. Mo mọ̀ de jẹ́ nǹkan tí kò fi bẹ́ẹ̀ dára ná. Ìdí nìyen tọ́je wipé nígbà tí mo bá ń rọrún, nígbà tí mo bá ń sùn, mi ò kí ń rọrún. À nítorí pé kí í ṣe nǹkan tí ó yẹ kí ènìyàn máa ṣe.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Máa ń pe àwọn oníbàárà tuntun, ó lè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ bá máa ń ṣe eléyì lórekórè náà nígbà tí àyè rẹ bá ṣì sílẹ̀ fúnmí láti ṣẹ́ nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe náà. Ìdí nìyẹn tó fá tí mo fi máa pe àwọn oníbàárà tuntun.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúra nígbà tí o bá mú ohun mímu? Nígbà tí mo bá mú ohun mímu, mi ò kí ń lo ọ̀pá ìfàmúra. Ó lè jẹ́ ǹkan tí kò dára, tí kò lè bọ́ ju. Mo kí ènìyàn máa ṣẹ́ ní tọ̀ pé pé nígbà tí mo bá lọ sóde lọ mú nǹkan, mo máa rí dájú pé mi ò kí ń mú un rárá, mi ò dẹ́ki ń mú nǹkan ju tí àgbàrá mi bá gbé lọ, ǹkan tó faní yẹn.

Ṣé o fẹ́ràn kíkọrin? Kíkọrin jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ fẹ́ràn kí n ma kọrin náà, nítorí pé eléyìí jẹ́ ǹkan tí mo fẹ́ràn gidi gidi. A, nígbà tí mo wà ní kékeré náà, mo darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ akọrin ní ilé ìjọsìn Ọlọ́run.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójúmọ́? Mo máa ń ṣiṣẹ́ fún wákàtí méjìlá lójoojúmọ́. Eléyìí jẹ́ ǹkan tí mo máa ń ṣiṣẹ́ fún torí pé nígbà tí mo bá parí iṣẹ́ ní ilé iṣẹ́, nígbà tí mo bá dé ilé, mo tún máa ń lo áfóònù mi láti fi ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n tún ṣe pàtàkì fún mi ná. Ìdí nìyẹn tó jẹ́ pé ṣégun tí mo máa ń ṣiṣẹ́ tó ọjọ́ méjìlá.

Data tí mo máa ń lò lọ́ṣọ́ṣẹ́ pọ̀ tó, data tí mo máa ń lò lọ́ṣọ́ṣẹ́ jẹ́ ǹkan tí ó pọ̀ díẹ̀, ó lè jẹ́ ǹkan tí ó tun dára náà láti máa lò nítorí pé mo máa ń fínú mi dùn. Idi níyen ti o je wípé data tí mo máa ń lò lọ́ṣọ́ṣẹ́ máa ń tó bi ten gigì sí twenty gigì nítorí wípé mo máa ń ṣe àwọn iṣẹ́ tí ó pọ̀ ní orí fóònù mi náà.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Wíwo àwọn ìràwọ̀ jẹ́ nǹkan tí ó dára díẹ̀. Mo de máa ń wo àwọn ìràwọ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láàlá ìṣẹ́ àní àní ní òrèré. Ó lè jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nítorí pé ó dára díẹ̀. Ẹ̀, mo de máa ń wo wọ́n iyẹn ní alẹ́ ní ìgbà tó ń bá jókòó sí àgbàlá ìta mi.

Ẹgbẹ́ eré ìdárayá wò ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni àwọn ẹgbẹ́ eré orí ìtàgé. Eré orí ìtàgé jẹ́ àwọn ẹgbẹ́ kan tí wọ́n dára lọ́pọ̀lọpọ̀ tí wọ́n dẹ̀ meré síí ṣe ìdí nìyàn tó jọ wí pé mo fẹ́ràn wọn dáradára tí ó dẹ̀ máa mú mí le jù nígbà tí mo bá wo àwọn eré tí wọ́n ń ṣe náà lọ́mú.

Ṣé o máa rán tí àlá rẹ? Ǹ àlá jẹ́ ǹkan tí yóò ṣe pàtàkì, mo dẹ máa rántí rẹ̀ dáradára nígbà tí mo bá lá àlá. Lábébọ̀ tí n kóri, mo máa kọ wọn sílẹ̀ idi nìyẹn t'ojẹ wípé, mo máa rántí àwọn alá yii dáradára ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yè náà lọ́wọ́n.

Wákàtí mélòó ni ó máa ń wọ ojú ìbòjú lójoojúmọ́? Wákàtí tí mo máa ń wọ ojú ìbòjú lójoojúmọ́ ni wà fún wákàtí kò kín ṣe kin ṣe nnkan tí ó pọ̀. Lójojúmọ́ ní ìbòjú ṣi ìbí wa lúwẹ̀mí. Lójojúmọ́ gbogbo ènìyàn tí bá fẹ́ lọ wẹ̀mí lè máa rí ní ìgbà gbogbo, kìí ṣe ìgbà tí ó pọ̀.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé rẹ? Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ní ilé mi pọ̀ díẹ̀. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n lè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ yẹ kí àwọn ènìyàn ní nílé wọn. Àkọ́kọ́ ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo fi ńṣe tẹlifísàn, DVD, omi àti àwọn irinṣẹ́ tí mo ńlò ní ibi iṣẹ́ náà, àwọn ilé jẹ́ ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo máa ńlò lójoojúmọ́.

Báwo ni yóò ṣe máa darí àwọn òṣìṣẹ́? Dídarí àwọn òṣìṣẹ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Wọn de máa ṣẹlẹyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yọ́nà. Mo máa rí dájú pé mo pín iṣẹ́ ní ọ̀nà tí ó yẹ, mo sanwó ní ìgbà tí ó tọ́, àti dájú pé mo ṣe àgbẹ̀wọ̀ iṣẹ́ fínnífínní láti lè jé iṣẹ́ yẹn lọ dáradára.

Ṣé o máa ń wọ fìlà? Fìlà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì nílẹ̀ Yorùbá. Nígbà tí mo bá fẹ́ lọ sí ibi ayẹyẹ tàbí ibi òde, ìgbà yẹn ni mo máa ń wọ fìlà. Eléyii dẹ jẹ́ ǹkan tí ó dára lọpọ̀lọpọ̀ kí ènìyàn máa ṣe. Nígbà tí mo bá fẹ́ jáde, mo máa ń wọ fìlà náà. Eléyii jẹ́ ǹkan tí ó máa ń fi inú mi dùn gidigidi láti máa ṣe náà lọ́hùn-ún.

Ṣé o máa ṣiṣẹ́ ju wákàtí lọ? Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nígbà tí iṣẹ́ bá pọ̀ ní ọwọ́ mi. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè láti rí i dájú pé gbogbo àwọn nǹkan tẹ̀síwájú ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ́nà. Ìdí nìyí tó jẹ́ wípé nígbà tí mo bá ń ṣiṣẹ́, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Tẹ́lẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé owó tí ó ń gbà dára tó? Owó tí mò ń gbà jẹ́ owó kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé mo ní ìfọ̀kànbalẹ̀ lórí rẹ̀. Ó dè máa ń tọ́ mi láti ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe ní oseose ìdí nìyẹn tí mo fi sọ pé owó tí mò ń gbà jẹ́ owó kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ yẹn ní gbogbo ìgbà náà lójoojúmọ́ náà.

Báwo ni o ṣe máa ń tọ́jú èkóná rẹ? Èkóná mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa rí pé mo gé èkóná mi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Láàlá ìṣi àní àní, ẹlẹ́yìí dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti máa ṣe láti pé gbogbo nǹkan lọ ní dédé.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Àwọn aládùúgbò mi jẹ́ àwọn ènìyàn kan tí mo nífẹ̀ẹ́ sí, mo dè mọ̀ wọ́n dáradára. Naa nitoripe a jo máa ń ṣiṣẹ́ papọ̀, a dè máa ń ṣe àwọn nǹkankan tí óò tún ṣe pàtàkì sí wa naa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àti ìgbà tí a jọ ń gbé, adùgbò kankan náà.

Ṣé o ti lu etí rí? Lílu etí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ ti ṣe eléyìí rí ní ọ̀nà tí ó pọ̀ díẹ̀. Ìdí nìyẹn tí o yẹ pé mo máa ń ṣe eléyìí. À, ìgbà tí mo dẹ̀ lu etí, a kì í ṣe nǹkan tí ó burú jáì, àmọ́ mo ti ṣe rí ní ìgbà ẹ̀yìn tí ó pín jẹ́ ṣe nǹkan tí ó bà mí nínú jẹ́ náà.